Kí ni o máa ń ṣe kí o tó sùn? Àwọn ǹkan tí mo máa ń ṣe kí n tó sùn ni kí n palẹ̀mọ́ dì fún, à, ìmúra iṣẹ́ mi ní àárọ̀ ọjọ́ kejì, màá sì gbàdúrà. Tí mo bá ti palẹ̀mọ́, gbogbo àwọn nkan tí máa bá ṣe, àwọn ǹkan tó lè mú kí iṣẹ́ mi kí ó rọrùn ní ọjọ́ kejì, tí n bá ti ṣeyẹn tán, màá gbàdúrà, màá wá sùn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín ní ojúmọ́? Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójúmọ́ yẹn. Àkọ́kọ́, ó máa ń wáyé ní àárọ̀. Ní tí mo bá ti jí láàárọ̀ kí n tó jẹun, mo máa fọ eyín. Ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé nígbà tí mo bá ti ń ṣe tán láti lo sùn. Tí mo bá ti fẹ́ wẹ ewé alẹ́, màá tún fọ eyín mi. Ó jẹ́ ìgbà méjì lójúmọ́.